Bẹ́ẹ̀ni, bí mo bá ti sùn, èmi a máa fi ìdáàbòbò oorun mo máa ń fi sí ara. Ìdí ni wípé ìdáàbòbò oorun yìí a máa ran ni lọ́wọ́ a sì máa gba ẹni kúrò ní ọwọ́ ẹ̀fọn àti àwọn kòkòrò tí ó lè máa jẹ ènìyàn bí ènìyàn bá ti sùn. Ìdáàbòbò oorun ṣe pàtàkì yàtọ̀ sí wípé ó ń dáàbò bo ènìyàn kúrò lọ́wọ́ ẹ̀fọn, a máa jẹ́ kí ènìyàn a máa dáàbò bo ènìyàn kúrò lọ́wọ́ òtútù tí ó lè máa mú ní òru.

Ni ẹnu iṣẹ́ tí mo n ṣe, mo lè so wipe owo iṣẹ́ tí mo n gba kò dára to. Ìdí ni wípé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tí ó wà ní agbègbè ibi tí mò ń ti ń ṣiṣẹ́ yìí, owó tí wọ́n má ń san kì í tó ohun tí ìjọba là kalẹ̀ gẹ́gẹ́ bí owó tó kéré jù tí òṣìṣẹ́ yẹ kí ó máa gbà. Ṣùgbọ́n nígbà tí kò bá sí iṣẹ́ tí ó tó, àwọn ènìyàn wọn ní, wọn o ní ọ̀nà mìíràn ju kí wọ́n gba owó náà bẹ́ẹ̀ lọ.

Oríṣiríṣi ọ̀nà ni mo máa ń gbà ran ti ọ̀rọ̀ asínà. Àkọ́kọ́ sì ni wípé kí n ríi wípé mo ti kọ́ kalẹ̀ tàbí kí n ha sí orí, ọ̀nà àkọ́kọ́ nìyẹn. Tí mo bá ti kọ́ kalẹ̀ tí mo sì ti ń ka ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ìwà bá àsìkò péréte ni yóò gbà mí láti ha sí orí, èyí ni ọ̀nà àkọ́kọ́. Ọ̀nà kejì ni pé kí n lo àwọn nǹkan bí àwòrán, tí ó je pé tí mo bá ti rí àwòrán náà, n ó máa rántí àwọn ọ̀rọ̀ asínà náà. Ọ̀nà méjì yìí wà ní ara àwọn ọ̀nà tí mo máa ń gbà ran ti ọ̀rọ̀ asínà.

Mo máa ń ṣàyẹ̀wò ímeèlì mi ní ojoojúmọ́ nítorí wípé ó wà lára àwọn ohun tí mo ń lò lórí fóònù mi tó jẹ́ wípé bí ǹkan bá ti bọ́ sínú rẹ̀ níṣe ni n ó rí àmì rẹ̀ ní orí fóònù mi. Ni gbogbo ìgbà ni tí mo bá ti rí àmì yìí ni mo máa lọ ìyẹ̀wù láti mọ irú ímeèlì tí ò wọlé síbẹ̀. Èyí a máa jẹ́ kí ó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń yẹ ímeèlì mi wò.

Ibi tí ó wù mí láti, ibi tí mo fẹ́ràn láti lọ jù oun náà ni ìlú Brazil, èyí tí ó wà ní agbègbè gúúsù Amẹ́ríkà ní àgbáyé. Ìdí tí, ìdí tí Brazil si fi wù mí lọ ni wípé àṣà wọn ó ṣe bákan bákan ó fi papọ̀ mọ́ àṣà Yorùbá ní àwọn apa ibi kan. Yóò wù mí láti kẹ́kọ̀ọ́ nípa àṣà yìí àti láti rí bí ó ti ṣe papọ̀ tó àti àwọn nǹkan tí a jọ ní nípa pọ̀

Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jù lọ náà ní ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United tó wà ní ilẹ̀ òkèèrè, pàápàá jùlọ ní ìlú England. Wọ́n a máa gbá bọ́ọ̀lù ní ìsọ̀rí àkọ́kọ́, wọ́n sì jẹ́ ọ̀kan lára àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù tí ó mú yán yan tí ó dára jùlọ ní England àti káàkiri àgbáyé. Wọ́n ti ṣe ribiribi lórísìíríṣìí, kódà wọ́n ti ṣe gudugudu méje àti àyà mẹ́fà torí wípé wọ́n ní àmìẹ̀yẹ tí ó pọ̀ rẹpẹtẹ. Àwọn agbábọ́ọ̀lù tó dára jùlọ lágbàyé sì ti gbá bọ́ọ̀lù fún wọn, àwọn ènìyàn bíi Wayne Rooney àti Cristiano Ronaldo.

Èmi kò ní àṣàyàn oúnjẹ kan pàtó tí mo máa ń jẹ ní òwúrọ̀, ṣùgbọ́n mo fẹ́ràn láti máa jẹ oúnjẹ tí ó máa ń fúnni ní agbára. Nítorí ìdí èyí, gbogbo oúnjẹ tí ó bá ti máa fúnni ní agbára náà ni mo lè jẹ ní òwúrọ̀. Ìdí tí mo fi fẹ́ràn rẹ̀ ni wípé iṣẹ́ tí mò ń ṣe ó gbà kí, ó gbà, ó gbà, ó ní láti, ó nílò agbára púpọ̀. I'ń tí ènìyàn kò bá sì jẹún kanu tí oúnjẹ rẹ̀ kò bá ní agbára àti fọkàn sí iṣẹ́ yóò sò díẹ̀. Níyí tí mo fi fẹ́ràn láti máa jẹ oúnjẹ agbára ní òwúrọ̀.

Bẹ́ẹ̀ni mo lè sọ wípé mo ti dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí. Ìdí ni wípé bí ènìyàn yóò ba lo ẹ̀rọ ayárabíàṣá ní ojoojúmọ́ ó gbọ́dọ̀ ní ǹnkan tí a ń pè ní data. Ni àwọn àsìkò tí n kò bá ní data ní orí fóònù mi tàbí ní orí ẹ̀rọ ayélujára mi èmi kì í lè lo ẹ̀rọ ayárabíàṣá. Ìdí nìyí tí ó fi jẹ́ wípé mo ti dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí.

Oríṣìriṣì àkókò ni mo máa ń ṣètò agogo ìjì mi sí. Òníṣe, èyí níṣe pẹ̀lú n tí mo bá fẹ́ ṣe ní ọjọ́ kejì bí ó bá ti ṣe pọ̀ tó àti bí ó bá ti ṣe pàtàkì tó. Ní ìgbà míràn, mo lè ṣètò rẹ̀ sí agogo mẹ́ta òwúrọ̀. Ní ìgbà mìràn, mo sì le ṣètò rẹ̀ sí agogo márùn tàbí agogo márùn àbọ̀ òwúrọ̀. Èyí a máa ràn mí lọ́wọ́ láti tètè mu n tí mo bá fẹ́ ṣe ní ojúmọ́, láti tètè mọ pọ́n.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa ṣí fèrèsé ọkọ̀ nítorí wípé ó jẹ́ ọ̀nà kan tí atẹ́gùn ma ń gba wọlé bí ènìyàn bá ń lọ ìrìnàjò. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà bí mo bá ń lọ ní ìrìnàjò, bí ìrìnàjò náà bá ti ń lọ bí wákàtí méjì sí mẹ́ta, níṣe ni òórùn epo bẹntiróò yóò bẹ̀rẹ̀ sí ní rún nínú mọ́tò. Ọ̀nà kan gbòógì tí èèyàn sì máa, tí a sì fi máa ń fi dẹ́kun rẹ̀ ni pé kí èèyàn ṣí fèrèsé ọkọ̀ kí ó jẹ́ kí atẹ́gùn kí ó máa fẹ́ wọlé.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sí orí cloudu. Àwọn fáìlì mi tí ó bá ṣe pàtàkì bí i fọ́tò tàbí dọ́kúmẹ́ǹtì, ọ̀un naa ni mo máa ń fi pamọ́ sí orí cloud. Àwọn cloud services tí mo sì máa ń lò, ọ̀kan gbòógì nínú wọn náà ni Google Cloud, bíi Google Drive àti Google Photos. Àwọn méjèèjì wọ̀nyí ṣe pàtàkì fún mi. Àwọn ni mo sì máa ń lò láti fi àwọn fáìlì mi pamọ́.

Ní ẹnu iṣẹ́ tí mò ń ṣe, a, n kò tíì ṣe iṣẹ́ dé bí ipò tí ń ó wọ aṣọ àkayòrí ní ibi iṣẹ́ mi, ṣùgbọ́n mo ti wọ aṣọ àkayòrí níbi ilé, ní ilé ìwé mi ri, nígbà tí mo parí ìwé. Bí ènìyàn, bí ènìyàn yóò bá wọ aṣọ àkayòrí ní ibi iṣẹ́, yóò ní ipò tí ó ti ṣe iṣẹ́ dé àti àwọn nǹkan tí, ó ń mere mere tí ó ti gbé ṣe. N kò tí ì ṣe iṣẹ́ dé ipò yìí nítorí ná, lásìkò tí mo wà yìí, n kò tí ì wọ aṣọ àkayòrí ní ibi iṣẹ́ mi rí.

Bẹ́ẹ̀ni, mo máa ń dí ọjà ààbò nígbà tí mo bá wà nínú ọkọ̀. Eyi a máa ń ràn mí lọ́wọ́ láti rí oníbàárà tuntun àti láti bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sọ̀rọ̀ lórí nǹkan tí mò ń tà àti bí ó ti ṣe ṣe àǹfààní fún wọn rí. Dídí ọjà ààbò nínú ọkọ̀, ó jẹ́ ọ̀nà kan gbòógì tí mo máa ń lò láti ríi wípé mo tún rí àwọn oníbàárà tuntun yàtọ̀ sí àwọn èyí tí mo ti mọ̀ tẹ́lẹ̀.

Yóògà kì í ṣe nǹkan tí ó gbajúmọ̀ ní gẹ́ láàrín àwọn ọmọ Yorùbá ní ibí báyìí. Mo ti gbìyànjú láti ṣe yóògà rí ṣùgbọ́n n kò rí olùkọ́ tí ó péye tí yóò lè kọ́ mi. Títí di àsẹ̀kọ̀ tí mo fi ń sọ̀rọ̀ yìí, mo lè kara mi kún ẹni tí kìí ṣe yóògà nítorí wípé, gbogbo bí a ti ń ṣe gan kò yé mi tó dáadáa. Bí ìmọ̀ rẹ̀ bá yé mi tó, mo lè gbìyànjú láti bẹ̀rẹ̀ sí í ṣe é.

Bí mo bá wòó dáadáa, n kò le rántí ìgbà kan pàtó tí ẹ̀yìn fọ́ mi. Nítorí wípé iṣẹ́ tí mò ń ṣe à kí í ṣe iṣẹ́ ìjókòó. Mo ní ìgbàgbọ́ pé àwọn tí ó bá ń ṣe iṣẹ́ ìjókòó lọ́pọ̀lọpọ̀ ni ẹ̀yìn fífọ́ máa ń dà láàmú tàbí ẹ̀yìn dídùn ni máa ń dà láàmú. Bí mo bá jókòó fún gba di ẹ mi á tún mọ̀ nàró láti ríi wípé n kò ní ìṣòro pẹ̀lú ẹyìn. Nítorí ìdí èyí, mo lè sọ wípé ẹ̀yìn kì í fọ́ mi.

Bẹ́ẹ̀ni mo lè sọ wípé mo fẹ́ràn láti máa ya àwòrán fún àwọn ènìyàn kìí ṣe wípé kí wọ́n ya àwòrán ti tèmi gangan. Iyí ni wípé gẹ́gẹ́ bí ẹnìkan tó jẹ́ pé ó máa ń tijú lọ́pọ̀lọpọ̀, àwòrán yíyà a máa jẹ́ ìṣòro díẹ̀ fún mi bí kó, bo tilẹ̀ jẹ́ wípé kò sí aburú níbẹ̀ ṣùgbọ́n ojú títì, a kì í jẹ́ kí ń fẹ́ ya àwòrán.

Ojú ọjọ́ tí mo fẹ́ràn jù jẹ ojú ọjọ́ tí ó bá mọ́ tí kò dáni láàmú nípaa boyá ó ṣókùnkùn fún òjò tàbí kúrukùru pọ̀ níbẹ̀ dé bí wí pé ènìyàn kò ní ríran. Ìdí tí mo fi fẹ́ràn irú ojú ọjọ́ báyìí ni wí pé a máa jẹ́ kí ara mi yá gágá láti jáde láti lọ ṣe iṣẹ́ tàbí láti lọ ṣe eré ìdárayá. A sì máa jẹ́ kí ọkàn mi balẹ̀ wí pé ó ṣeéṣe kí òjò má rọ̀ àti ní dé tí mo bá ti mọ̀ pé ó ṣe é ṣe kí òjò má rọ̀, èyí a máa fún mi láǹfààní láti ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní ìta àti ní ojoojúmọ́.

Bí mo bá ní kí n gbé ìgbéde kele ìgbà tí mo kẹ́yìn lọ rí dókítà, èyí yóò ti máa sún mọ́ oṣù bí mẹ́rin sí márùn-ún báyìí. Ìdí ni wípé mo ti jẹ́ ẹnìkan tó jẹ́ wípé ó mọ àǹfààní ètò ìlera, mo sì máa ń gbé ìgbésẹ̀ láti rí wípé ìlera mi kò tẹ́tí tàbí dé ibi tí yóò dínkú. Ẹyi máa ń ràn mí lọ́wọ́ láti rí wípé à ìwọ̀nba àsìkò ni mo máa ń lọ rí dókítà láàárín ọdún.

Oríṣiríṣi ọ̀nà ni mo lè gbà láti pààrọ̀ ọkàn mi ṣùgbọ́n èyí tí mo máa ń sábà ṣe tí mo sì mọ̀ wípé ó máa ń ṣiṣẹ́ fún mi lọ́pọ̀lọpọ̀ ìgbà, òun náà ni wípé a kí n wo nǹkan tí mo fẹ́ pààrọ̀ ọkàn mi lé lórí kí n tún wá tún gbéyẹ̀wò ní ọ̀nà apá ìbò mi. Íyi a máa fún mi láńfààní láti rí nǹkan tí n kò rí tẹ́lẹ̀, a sì máa ń ràn mí lọ́wọ́ láti pààrọ̀ ọkàn.

Bẹ́ẹ̀ni gbogbo ènìyàn ló mọ̀ bí a ti ń wẹ̀, èmi náà sì mọ̀ bí a ti ń wẹ̀. Ẹ̀kọ́ yìí jẹ́ ẹ̀kọ́ tí a máa ń kọ gbogbo ọmọdé láti ìgbà èwe títí tí wọ́n yóò fi dàgbà. Nítorí pé ìwẹ̀ ó ṣe kókó ó sì ṣe pàtàkì fún ìmọ̀tótó ènìyàn. Ẹniyàn tí ó bá jẹ́ oníilàkaye ènìyàn mọ̀ pé òun gbọdọ̀ wẹ̀ láti ríi wí pé ìdọ̀tí kò wà ní ara òun.

Ètò mi fún ìparí ọ̀sẹ̀ yìí ní àkọ́kọ́ ni wípé kí n ṣe ayẹyẹ ọdún Kérésì tí ń bọ̀ ní ọ̀nà tí ó dára, kí n kí àwọn ọ̀rẹ́ àti ojúlùmọ, kí n sì ríi wípé mo ṣe dáadáa fún àwọn olú, ọ, ojúlùmọ mi níbi ọdún Kérésì tí ń bọ̀ yìí. A, lá, èyí jẹ́ ètò tí mo ṣe, tí mo ṣe àlàkalẹ̀ rẹ̀ ní, tó, nítorí ọdún Kérésì tó ń bọ̀. Bí ó bá jẹ́ pé ọ̀sẹ̀ mìíràn ni, a, ètò mi ó lè yàtọ̀ díẹ̀.

Ní ibi tí mo ti ń ṣiṣẹ́ wọ́n kìí fún ènìyàn ní káàdì iṣẹ́. Aà, ṣùgbọ́n ọ̀nà miiran wà tí wọ́n máa fi n dá òṣìṣẹ́ mọ̀ yàtọ̀ sí ẹni tí kìí ṣe òṣìṣẹ́. Ọ̀nà tí wọ́n máa ń gbà èmi kò mọ̀, ṣùgbọ́n àwọn kò pèsè káàdì iṣẹ́ fún mi ní ibi tí mo ti ń ṣiṣẹ́. Nítorí ìdí èyí èmi kò ní káàdì iṣẹ́.

Mo fẹ́ràn láti máa gé irun mi ní òrékóòré nítorí pé a mọ bùkún ẹwà mi, ó sì jẹ́ ọ̀nà tí o fi hàn wípé ènìyàn ń ṣe ìmọ́tótó ara rẹ̀. A, bí mo bá wo àsìkò tí mo mọ gé irun mi, mo máa sábà gé irun mi ní ẹ̀ẹ̀kan ní ọ̀sẹ̀ mẹ́ta tàbí ìgbà mìíràn ní ẹ̀ẹ̀kan ní ọ̀sẹ̀ mẹ́rin. Ní àkókò yìí, irun mi kì í tí ì kún púpọ̀, tí ó fi jẹ́ wípé ó jẹ́ àkókò tí ó ṣe déédéé láti gé.

N kò tíì ní àǹfààní láti gun ọkọ̀ ojú omi rí. Ìdí sì ni wípé ní agbègbè ibi tí mò ń gbé, àwọn ǹkan tí a máa ń fi ń ṣe ìrìnàjò náà ni àwọn ǹkan bí mọ́tò, kẹ̀kẹ́ tàbí, à, ọ̀kadà. Nítorí ìdi e yìí kò sí omi ní tòsí ibi tí mò ń gbé. Omi jìnnà rere sí mi. Kò sì sí àwọn ǹkan bí ọkọ̀ ojú omi ní tòsí mi. N kò sì tíì rìnrìnàjò lọ sí ibi tí wọ́n ti ń gun ọkọ̀ ojú omi rí. Fún ìdi e yìí, à, mo lè sọ wípé n kò tíì gun ọkọ̀ ojú omi rí ṣùgbọ́n ó wù mí.

Bẹ́ẹ̀ni mo mọ àmì ìràwọ̀ mi, mo sì mọ oríṣiríṣi nǹkan tí ó níṣe pẹ̀lú rẹ̀ látara àléébù tí ó wà lára mi ni àti látara àwọn dáadáa tí a ṣẹ̀dá mọ́ mi. Àmímọ̀ àmì ìràwọ̀ mi ti jẹ́ kí n mọ irú ẹ̀dá tí mo jẹ́ àti bó ti yẹ kí ń máa ṣe ní àwùjọ. Ó sì tún jẹ́ kí n mọ ibi tí, ibi tí mo ti lè ṣe àǹfààní fún àwọn ènìyàn àti ibi tí ó yẹ kí n ti máa kóraró níbi ọ̀rọ̀ sísọ.

Ọkọ̀ fifọ̀ jẹ́ nǹkan tí mo máa ń ṣe ní ẹ̀ẹ̀kan ní oṣù méjì méjì. Ní fifọ̀ tí mo máa ń ṣe ní oṣù méjì méjì yìí, ó jẹ́ àsìkò tí mo máa ń gbé lọ fún àwọn tí wọ́n kọ́ṣẹ́ mọṣẹ́ nípa ọkọ̀ fifọ̀. Ṣùgbọ́n mo tún máa ń fọ̀ ní ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ fún ara ara mi. Ṣùgbọ́n fifọ̀ èyí a kàn jẹ́ wí pé kí nǹkan fọ́ níwọ̀nba, tí í ṣe wí pé ǹ ó fọ́ ni tí yóò mọ tónítóní bí àwọn tí wọ́n kọ́ṣẹ́ mọṣẹ́ bí wọ́n ṣe máa ń fọ̀. Ọkọ̀ fifọ̀ yìí a tún máa jẹ́ kí ọkọ̀ mi rẹwà kó sì tún dàbí tuntun nígbà tí mo bá gbé e jáde padà.

Oríṣìíríṣìí ìgbon àjẹjẹ ni mo fẹ́ràn ní inú yàrá mi, oríṣìíríṣìí ni yóò sì wà káàkiri fún mi láti lò. Ìdí tí mo fi fẹ́ràn oríṣìíríṣìí ni wípé oríṣìíríṣìí ni àwọn èyí tó wà ní àrọ̀wọ́tò mi tí mo lè lò. Èmi kì í ṣe ẹnìkan tó jẹ́ wípé mo ní àṣàyàn fún ìgbon àjẹjẹ, ṣùgbọ́n tó bá ti jẹ́ wípé ó ṣe àǹfààní fún mi ní àsìkò ìgbà náà, ó ti tó fún mi.

Gẹ́gẹ́ bí ọmọ káàro ojì rẹ tí a tún máa ń pè ní ọmọ ilẹ̀ Yorùbá, bí mo bá fẹ́ kí ènìyàn, mo máa ń kí àwọn ènìyàn tọ̀wọ̀tọ̀wọ̀. Tóbá jẹ́ wípé àgbàlagbà ni ẹni tí mo fẹ́ kí ni àwa a máa dọ̀bálẹ̀ láti ki irú ẹni yẹn, tí mo bá jẹ́ ọkùnrin. Tóbá jẹ́ pé obìnrin ni yóò kúnlẹ̀ kí àgbàlagbà. Ṣùgbọ́n bí mo bá fẹ́ kí àwọn ọ̀rẹ́ mi, èmi a máa bọ̀ wọ́n lọ́wọ́ tí a ó sì kírawa dáadáa.

Kí n bá fẹ́ pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, à owó náà tí a ó pín yìí ó gbọdọ̀ jẹ́ wí pé ó jẹ́ owó tí gbogbo wa ṣiṣẹ́ fún. Ọ̀nà tí a ó ṣe gbà pín yóò dálé lórí bí a ti ṣe sọ tẹ́lẹ̀, bí a ti ṣe ṣe àdéhùn tẹ́lẹ̀ lórí bí a ó ṣe pín. Ní ìgbà míì ó lè jẹ́ wí pé a ó pín dédé, ní ìgbà míì ó sì lè jẹ́ wí pé nípa ìwọ̀nba iṣẹ́ tí oníkálùkù bá ṣe ni yóò sọ iye tí ó ní lẹ́tọ̀ọ́ sí nínú owó náà náà.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa jẹ oúnjẹ tí ó lérò fún ìlera, nítorí wípé ìlera jẹ́ ǹkan tí mo mú ní pàtàkì tí èmi kò fi ọwọ́ hẹ̀rẹhẹ̀rẹ mú. Bí ènìyàn bá ń jẹ oúnjẹ tí kò lérò fún ìlera, àìsàn a máa ti bẹ́ẹ̀ wọ ẹnil ara tí ènìyàn yóò sì di ẹni tí yóò lọ máa lọ sí ilé dókítà tàbí họsíbítù tàbí ilé ìwòsàn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Èmi jẹ́ ẹnìkan tó jẹ́ wípé n kò fẹ́ràn láti máa lọ ilé ìwòsàn, mo sì bẹ̀rẹ̀ sí tọ́jú ìlera mi láti, níbẹ̀rẹ̀ láti ara oúnjẹ tí mò ń jẹ.

Èmi kì í ní àlá burúkú bí ó tilẹ̀ jẹ́ wípé mo máa ń lá àlá. Àwọn àlá tí mo máa ń lá jẹ́ àlá tíi máa tọ́ mi sọ́nà lórí nǹkan tí ó yẹ kí ń ṣe àti nǹkan tí kò yẹ kí ń ṣe. Èmi kò lè rántí ìgbà kankan tí mo lá àlá burúkú rí. Àwọn àlá tí mo máa ń lá, àlá tí ó da tí máa ń tọ́ mi sọ́nà ni. Èmi a sì máa lò wọ́n láti ṣe ìpinnu lórí nǹkan tí mo bá fẹ́ ṣe nínú ayé mi.

Bí mo bá ti fẹ́ lọ sùn, aṣọ tí n ó wọ ọ ní ṣe pẹ̀lú bí àà ọjọ́ bá ti rí ní ọjọ́ náà. Tó bá jẹ́ wípé òtútù mú ni èmi a máa wọ aṣọ tí yóò kí n ó sì wọ aṣọ ìdáàbòbò oorun n ó tún lòó si kí òtútù má ba à má mú mi lóru. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé òrù ló ń mú ni, ìgbà mí èmi a máa sùn láì wọ aṣọ, ìgbà mí mo sì lè wọ aṣọ tí ó fẹ́lẹ́ kí òrù má ba à má mú mi.

Èmi mo lè sọ wípé mo ti lọ sí àgọ̀ rí bóyá bí ẹ̀ẹ̀méjì tàbí bí ẹ̀ẹ̀mẹ́ta. Bí ènìyàn bá lọ sí àgọ̀, àgọ̀ jẹ́ ǹkan tí ó jẹ́ wípé inú agbègbè tí wọ́n bá fi ń ṣe oko ni a máa ń kọ sí. Àwọn ènìyàn tí bá sì ń gbé oko ni wọ́n máa ń ní àgọ̀. Àgọ̀ yìí ni wọ́n a mọ sùn tí wọ́n sì máa ń gbé ní àsìkò ìgbà tí wọ́n bá lọ sí oko, tó bí jẹ́ wípé wọn ó pẹ́ ní oko bóyá bí wọn ó lò ó bí oṣù mẹ́fà, méje tàbí ọdún kan ní oko. Àwọn, èmi gẹ́gẹ́ bí ẹni tí kì í lọ sí oko, mo kàn máa ń lọ sí àgọ̀ láti lọ kí àwọn ènìyàn níbẹ̀. Tàbí tí mo bá fẹ́ lọ se ìwádìí nípa ǹkan ọ̀gbìn, ìgbà àsìkò ìgbà yìí náà ni mo lè sọ wípé mo tún máa ń dé àgọ̀.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ àṣàyàn tí ó jẹ́ aṣọ òtútù. Aṣọ yìí a máa rán ni lọ́wọ́ ní àsìkò ìgbà tí òjò bá pọ̀ tàbí ní àsìkò ìgbà tí òtútù bá mú. Nítorí wípé a máa ń fi ṣe ìdáàbòbò fún ara wa nítorí òtútù. Bí òtútù bá pọ̀ lápọ́ ju, a máa fa àìsàn fún ènìyàn. Èmi kò fẹ́ rán àìsàn ìdí nìyí tí mo fi ni aṣọ òtútù tí máa ń ṣe ìdáàbòbò fún mi nígbà tí òtútù bá dé.

Ẹ̀ẹ̀, èmi jẹ́ ẹnìkan tó jẹ́ wípé n kò ní ibi pàtó kan tí mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí. Ibi tí ń ó fi kọ́kọ́rọ́ mi sí ó níí ṣe pẹ̀lú ibi tí mo bá ń lọ yálàboyá. Ó jẹ́ ibi tí ó súnmọ́ ni àbí ó jẹ́ ibi tí ó jìnnà. Tóbá jẹ́ wípé ibi tí ó súnmọ́ ni mo lè fi kọ́kọ́rọ́ mi sí ọ̀dọ̀ ẹnìkan tí ń gbé tòsí ní tòsí ilé mi. Tóbá sì jẹ́ pé ibi tí mò ń lọ jìnnà ni mo lè mú kọ́kọ́rọ́ mi dání nítorí wípé n kò ní lè sọ ìgbà tí ń ó dé.

Ní tòótọ́ mo lè sọ wípé èmi kì í ṣe ẹnìkan tí ń máa ń ṣe ìmúdójúìwọ̀n sọfitíwí à mi. Ìdí ni wípé èmi kò rò pé ó ṣe pàtàkì, bó ti le jẹ́ wípé mo mọ̀ wípé ó ṣe pàtàkì ṣùgbọ́n èmi kì í káàkún. Àwọn àsìkò tí mo bá fẹ́ ṣe ìmúdójúìwọ̀n sọfitíwí à mi a máa jẹ́ wípé, à ilé-iṣẹ́ tó ṣe sọfitíwí ẹ náà wọ́n ti pọń aní dáadáa fún mi láti ṣe, tó jẹ́ wípé tí ń kò bá ṣe ń kò ní lè rí sọfitíwí ẹ náà lò. Ẹ̀ẹ̀kan ṣoṣo àti ìdí kan ṣoṣo tí èmi fi máa ń ṣe ìmúdójúìwọ̀n sọfitíwí à mi lé lé yìí.

Èmi kì í ṣe ẹnìkan tó fẹ́ràn láti máa jó nítorí wípé ijó jíjó jẹ́ ǹkan tí àwọn tí ojú kì í bá ti tiwọn mo ń ṣe. Èmi jẹ́ ẹnìkan tó jẹ́ wípé ojú a máa tì mí lọ́pọ̀lọpọ̀, á sì máa jẹ́ kí ijó jíjó kí ó jẹ́ ìníra fún mi. Ẹ̀ lekejì ni wípé ijó jíjó kì í ṣe ǹkan tí ẹ̀yàn lè máa ṣe ní kọ́rọ̀ tàbí ní inú ilé rẹ̀, bí kò ṣe ǹkan tí wọ́n máa ń ṣe ní gbangba. Ẹni tí ojú bá mọ́, ẹni tí ojú bá mọ́ ti bí ti te mí kò fẹ́ràn èrò. Nítorí ìdí èyí, a ò fẹ́ràn láti mo jó.

Bí mo bá gbé gbèdéke lé data tí mo máa ń lò lọ́sẹ̀ ọ̀sẹ̀, yóò tó nǹkan bí gígábáìtì méje tàbí mẹ́wàá sí òkè lọ síbẹ̀. Nítorí wípé nǹkan tí mò ń ṣe lórí ẹ̀rọ ayélujára ó pọ̀ púpọ̀ débi wípé mo nílò data lọ́pọ̀lọ́pọ̀. Ní ojoojúmọ́ gan, mo máa ń lò ó kéré jù data tó tó gígábáìtì kan àti ààbọ̀. Bí mo bá sì ṣí ní àárín ọ̀sẹ̀ kan, iyi a máa lọ bí gígábáìtì mẹ́jọ sí mẹ́wàá.

Àsìkò tí mo le sọ wípé mo máa ń ra ẹ̀rọ ayárabíàṣá tuntun kì í ṣe ǹkan tí mo máa ń ṣe lóòrèkóòrè. Ṣùgbọ́n bí mo bá fẹ́ ra ẹ̀rọ ayárabíàṣá tuntun, ó gbọ́dọ̀ jẹ́ wípé èyí tí mò ń lò tẹ́lẹ̀, ó ti kọsẹ̀ kalẹ̀ tó jẹ́ wípé kò ṣeé lò mọ́ tí ó ti bàjẹ́ pátápátá, kódà tí ó jẹ́ wípé mo tún ti gbé lọ sí ibi tí wọn ó ti tún ṣe tó jẹ́ wípé wọn ò kórí tún ṣe. Ni àsìkò wọ̀nyí nìkan ni mo le sọ wípé n ó tó rọnù láti ra ẹ̀rọ ayárabíàṣá tuntun.

Bẹ́ẹ̀ni, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń gba àwọn ìméèlì àìwúlò tó jẹ́ wípé wọ́n á máa bọ́ sínú folder tí a ń pè ní spam lórí ìméèlì mi. À, ìdí tí èyí fi máa ń ṣẹlẹ̀ mo mọ̀ wípé a máa ń ṣẹlẹ̀ láti ọwọ́ àwọn ènìyàn tí wọ́n kàn máa ń send, tí wọ́n kàn máa ń fi ìméèlì ránṣẹ́ sí ẹnìkan tí wọn kò mọ̀. Nítorí ìdí èyí, a, mo máa ń gba ìméèlì àìwúlò lọ́pọ̀lọpọ̀ èmi a sì máa gbá wọn dànù ní bí mó bá ti ṣàkíyèsí wọn.

Láti ìgbà tí ẹ̀rọ ayélujára àti ẹ̀rọ ayára bí àṣá tí ó ti gbòdekan kí a máa lọ kí ọ̀rẹ́, ó ti jẹ́ ǹkan tó jẹ́ wípé mo ti fi òpin sí tó jẹ́ wípé èmi kì í sábà ṣe mọ́. Tí mo bá ní kí n wo ìgbà tí mo kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ mi, aà, ní ojúkójú èyí yóò ti pẹ́ díẹ̀, yóò ti máa lọ bí ọdún mẹ́ta sí mẹ́rin. Èyí ní ojúkójú ni mò ń sọ. Tó bá jẹ́ wípé bí ìpàdé wọn ní orí ẹ̀rọ ayélujára ni, a sì máa ríra ní ó kéré jù ẹ̀kan lọ́sẹ̀ tàbí a ojú ojúmọ́ gan nígbà mìíràn.

A mo fẹ́ràn láti máa ṣe iṣẹ́ ìta gbangba tó bá jẹ́ wípé kì í ṣe iṣẹ́ tí n ò gbówó lé lórí. Tó bá jẹ́ wípé ìṣe ọ̀fẹ́ ni tó jẹ́ wípé ó wà fún àǹfààní àdúgbò, èmi kò ní ìdàmú kankan pẹ̀lú ká ṣe iṣẹ́ ìta gbangba. Nítorí wípé èmi rí gẹ́gẹ́ bí ǹkan tí ò le bu iyì kún mi tó sì le sọ mí di gbajúmọ̀ ní àwùjọ. Idí niyí tí mo fi le ṣe iṣẹ́ gbangba tí n kò sì ní ìṣòro kankan pẹ̀lú rẹ̀

Oríṣiríṣi ọ̀nà ni mo máa ń gbà ṣe ètò owó iṣẹ́. Bí owó kan bá ti tẹ̀ mí lọ́wọ́ tó sì jẹ́ pé owó iṣẹ́ ni, ohun tí ń ó kọ́kọ́ ṣe ni wípé ń ó rí pé mo ya owó náà sọ́tọ̀ tí ń kò ní dà pọ̀ mọ́ owó mìíràn. Bí mo bá ti yà sọ́tọ̀ ń ó wá kọ kalẹ̀ iye tí a fẹ́ ná lórí iṣẹ́ náà àti bí a ó ṣe ná ní gbèdéke gbèdéke. Ní gbèdéke kọ̀ọ̀kan ń ó bu owó fún abala iṣẹ́ kọ̀ọ̀kan. Bí a bá ti ń parí abala kọ̀ọ̀kan ni bẹ́ẹ̀ náà ni ń ó máa san owó rẹ̀.

Bẹ́ẹ̀ni mo jẹ́ ẹnìkan tó jẹ́ wípé mo máa ń wọ ohun ọ̀ṣọ́, ohun ọ̀ṣọ́ oríṣiríṣi ni mo máa ń wọ, látọ̀rí aago sí bàtà aláràǹbarà tàbí nígbà mìn kí n wọ ẹ̀gbà ọrùn. Àwọn ohun ọ̀ṣọ́ wọ̀nyí a máa bu iyì kún èèyàn, a sì máa jẹ́ kí èèyàn ní iyì ní àwùjọ. Bí èèyàn bá wọ ohun ọ̀ṣọ́, àwọn èèyàn a máa wo èèyàn gẹ́gẹ́ bí ẹni tí ó dára tii ṣe wo. Àwọn ìdí wọ̀nyí sì ni èmi náà fi máa ń wọ ohun ọ̀ṣọ́.

Bẹ́ẹ̀ni, mo lè sọ wípé mo jẹ́ ẹnìkan tí ó máa ń pa owó pamọ́, ṣùgbọ́n owó tí mo máa ń pa pamọ́ sì jẹ́ gbèdé, ó máa ń jẹ́ gbèdéke iye tí mo gbìyànjú láti yọkalẹ̀ nínú gbogbo owó tí mo máa ń rí. Bí mo bá gbé gbèdéke lé owó tí mo máa ń pa pamọ́, ó lè tó bo yá bí percent ogún nínú gbogbo owó tí mò ń rí. Èyí a máa jẹ́ kí n ní owó ní ìpamọ́ bí ìṣòro kékeré kan bá dé tàbí ìṣòro kan tí n kò lérò tẹ́lẹ̀ bí ó bá dé.

Bí mo bá fẹ́ lọ sí ìsinmi, ibi tí ó wù mí jù láti lọ, òun náà ni etí òkun ní ìlú Èkó. Ìdí tí mo fi fẹ́ràn rẹ̀ ni wípé ní àkọ́kọ́ òun kò tí ì dé ibẹ̀ rí. Ẹ̀lẹ́ẹ̀kejì ni wípé mo fẹ́ wà nítòsí òkun kí n mọ bí ó ti rí, kí n rí omi náà, kí n wò bí ó rí bí àwọn èèyàn tí máa ń sọ pé ó rí. Ó sì tún wù mí láti dé bẹ̀ nítorí wípé mo fẹ́ wo ìlú Èkó gangan ní òdìdì.

Bẹ́ẹ̀ni, mo lè sọ wípé mo ní ọkọ̀. Mo máa ń lo ọkọ̀ mi láti ṣe ìrìn àjò lọ sí ìlú tó jìnnà tàbí tí mo bá fẹ́ lọ sí ibi tí ó súnmọ́. A sì máa ràn mí lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà láti tètè dé ibi tí mò ń lọ. Àwọn ànfàní tí ó wà níbí ọkọ̀ tí mò ní ni wípé, à yàtọ̀ sí wípé tí ó wà níbí ọkọ̀ tí mo ní ní wípé ó fún mi ní, ó fún mi ní, ó fún mi ní ànfàní láti jẹ́ wípé n kò ní máa yá ọkọ̀ lò tàbí máa bá àwọn ènìyàn wọ ọkọ̀ papọ̀

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹnìkan tó jẹ́ wípé mo máa ń jí ní kùtùkùtù nítorí wípé mo nígbàgbọ́ wípé òwúrọ̀ ni iṣẹ́. Bí mo bá sì ti jí ní kùtùkùtù, ní ṣe ni mo máa ń mú iṣẹ́ òjọ́ mi ni mo máa ń mọ̀ pọn. Ní ìgbà tó bá jẹ́ wípé n kò ní iṣẹ́ láti ṣe, mo tán máa ń jí ní kùtùkùtù láti ṣe eré ìdárayá. Iji ní kùtùkùtù jẹ́ nǹkan tí a ti fi kọ́ mi láti ìgbà èwe. Èmi kì í sì jẹ́ ẹnìkan tí máa ń sùn àsùnwọ̀n ra lọ títí tó fi wá jẹ́ wípé ń ò maa jí ní ago tí ó pẹ́

À, ó kéré jù bí mo bá ní kí n gbé gbèdéke lé iye ìgbà tí mo máa ń fọ ọwọ́ ní ojoojúmọ́. Ó kéré jù mo máa ń fọ ọwọ́ mi ní ẹ̀ẹ̀mẹta lójúmọ́. Àwọn èyí ni àwọn àsìkò bí mo bá fẹ́ jẹun yálà ní òwúrọ̀ ni tàbí ní ọ̀sán tàbí ní àṣálẹ́ tí ó a àwọn ìgbà mẹ́tẹ́ẹ̀ta yìí òní ó kéré jù. Mo tó máa ń fọ ọwọ́ ní ìgbà mìíràn yàtọ̀ sí ìgbà mẹ́tẹ́ẹ̀ta yìí. Ní ìgbà mi tó bá jẹ́ wípé mo ṣe iṣẹ́ tí ọwọ́ mi sì dọ̀tí tó sì jẹ́ wípé n kò lè má gbé ọwọ́ náà kiri bẹ́ẹ̀, mo tún máa n fọ ọwọ́ ní ìgbà yìí.

Nínú coffee àti tea, èyí tí èmi fẹ́ràn jù ọ̀nà ni tea. Ìdí ni wípé coffee jẹ́ ǹkan tó jẹ́ wípé kò sí nítòsí àti agbègbè ibi tí mò ń gbé, kì í sì ṣe ǹkan tí ènìyàn lè kùfi rì bọ́ síta láti rà. Ṣùgbọ́n tea ní tirẹ̀, òun jẹ́ ǹkan tí ó jẹ́ gbajúmọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn máa ń mu, tí ó sì wà ní ìrọ́wótó ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìdí tí mo fi fẹ́ràn tea ni wípé ó wà ní àrọ́wótó mi, n kò ní láti máa ṣe wàhálà láti máa waàkáàkiri, ó sì jẹ́ ǹkan tó jẹ́ wípé mo fẹ́ràn láti máa mu ní gbígbóná.

Bí mo bá gba iṣẹ́ ní ọwọ́ ènìyàn, a máa ní àdéhùn lórí iye wákàtí tí èmi yóò ṣe. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, tàbí kí n sọ wípé ní gbogbo ìgbà, èmi kì í ṣe iṣẹ́ ju wákàtí lọ, níwọ̀nba ìgbà tí ó bá ti jẹ́ wípé wọn kò ní san owó mìíràn fún wákàtí ti ó le tí mo bá ṣiṣẹ́. Bí ó bá jẹ́ wípé wọn ó san owó mìíràn fún wákàtí tó le tí mo bá ṣiṣẹ́, mo lè gbà láti ṣiṣẹ́ ju wákàtí lọ.

Bí mo bá fẹ́ se ìdọ́gba láàrín iṣẹ́ àti ìgbésí ayé, mo máa ń jẹ́ kí ó jẹ́ wípé mo fi àkókò tí ó ní ìtumọ̀ fún ìgbésí ayé tí ó sì jẹ́ wípé n kò ní jẹ́ kí ó pa ti iṣẹ́ lára. Bẹ́ẹ̀ náà ni èmi kì í jẹ́ kí àkókò tí mo bá fi sílẹ̀ fún iṣẹ́ kí ó pa àkókò tí mo bá fi sílẹ̀ fún ìgbésí ayé kí ó pa ara wọn lára. Ọ̀nà kan tí mo máa ń gbà ṣe ni wípé mo máa ń fi ìdá ọgọ́ta nínú àsìkò mi, mo máa ń fi í lẹ̀ fún iṣẹ́, ìdá ogójì yòókù mo sì máa ń fi í lẹ̀ fún ìgbésí ayé.

Bẹ́ẹ̀ni, mo lè sọ wípé mo fẹ́ràn láti máa jìyàn, ṣùgbọ́n ìjìyàn titè mi kì í ṣe nípa láti jẹ́ kí ẹnìkan gbé igba oró kẹ̀ tàbí kí ẹnìkan ríi wípé a ń bá òun lójú jẹ. Bí èmi bá jìyàn, mo fẹ́ràn láti máa jìyàn láti kọ́ ẹ̀kọ́ tuntun lórí nǹkan tí n kò mọ̀ tẹ́lẹ̀. Bí mo bá jìyàn, mo máa ń rí, mo máa ń sábà ríi wípé ẹni tí mo bá ń bá jìyàn ó jẹ́ ẹnìkan tí mo ní ìmọ̀ ju lọ tàbí tí ó ní ìmọ̀ ju mi lọ ní ọ̀nà méjèèjì. Yálà kò jẹ́ wípé mo kọ́ nǹkan tuntun tàbí pé mo kọ́ ẹlòmíràn ní nǹkan tuntun. Ìdí tí èmi fi máa jìyàn ẹnìkan ni eléyìí.

Bí mo bá fẹ́ yan alábàáṣiṣẹ́ pọ̀, àwọn oríṣiríṣi ǹkan ni mo máa ń gbálèró bí mo bá fẹ́ yan alábàáṣiṣẹ́ pọ̀. Àkọ́kọ́ níbẹ̀ ni wípé kí n wò ó bóyá wọ́n kójú òṣùwọ̀n láti ṣe iṣẹ́ tí mo fẹ́ kí wọ́n ṣe fún mi. Bí wọ́n bá ti kójú òṣùwọ̀n, hun o tún wá yẹ̀ ẹ́ wò bóyá wọ́n jẹ́ ẹnìkan tó jẹ́ olòótọ́. Bí wọ́n bá tún jẹ́ olòótọ́, hun o tún wá yẹ̀ ẹ́ wò bóyá wọ́n jẹ́ ẹnìkan tó jẹ́ wípé ó ṣe é fọkànsìn tàbí tí ó ṣe é gbára lé. Bí àwọn nkan mẹ́tẹ̀ẹ̀ta yìí bá ti pé, mo ti rí alábàáṣiṣẹ́ pọ̀

Bẹ́ẹ̀ni mo lè sọ pẹ̀lú ìdají wípé mo mọ ìtumọ̀ orúkọ mi. Ní ilẹ̀ Yorùbá bí a bá sọ ọmọ ní orúkọ, orúkọ rẹ̀ gbọ́dọ̀ ní ìtumọ̀. Yálà ọ jẹ́ orúkọ ìbílẹ̀ ni tàbí orúkọ àmútọ̀run wá àti orúkọ ìbílẹ̀ mi ni àti orúkọ àmútọ̀run wá. Méjèèjì náà ni mo mọ ìtumọ̀ rẹ̀. Ó sì jẹ́ a orúkọ tó jẹ́ wípé bí ènìyàn bá gbọ́ yóò rí pé orúkọ dáradára ni.

Oríṣìíríṣìí nǹkan ni o máa ń mú mi rẹ́rìn. Ìgbà mìí mo lè wo iye nǹkan tí ń ṣẹlẹ̀ ní àdúgbò kí n bú sí ẹ̀rìn. Ní ìgbà mìíràn mo si lè wo ọrọ àra mi kí n fi ara mi sí yeye Ọ̀pọ̀ ìgbà mìíràn mo lè rí ẹlòmìíràn tó ń ṣe nǹkan tí yóò pani lẹ́rìn kí n fi rẹ́rìn. Nítorí ìdí èyí, mo lè sọ pé oríṣìíríṣìí nǹkan ni a máa pa mí lẹ́rìn.

Ètò ìdárayá mi jèyí tí ó ṣe pàtàkì tí mo sì mú ní ọ̀kúndùn, ọ̀kúnkúndùn nínú gbogbo ǹkan tí mo máa ń ṣe. Bí mo bá wo ètò ìdárayá mi, ó jẹ́ èyí tí mo máa ń ṣe ní ojoojúmọ́ ní ọjọ́ iṣẹ́. Àwọn èyí tí mo máa ń ṣe ní ojoojúmọ́ ní ọjọ́ iṣẹ́ kì í ṣè eyí tó wúwo tàbí ti ó lágbára púpọ̀. Àmọ́ tí ó bá ti di òpin ọ̀sẹ̀ bíi Satide àti Sunday, mo máa ń ṣe eré ìdárayá tí ó wúwo lọ́pọ̀lọpọ̀.

Oríṣiríṣi ìbọ̀sẹ̀ ni èmi máa ń wọ̀, tí ó sì jẹ́ wípé èmi kò ní àṣàyàn fún irú ìbọ̀sẹ̀ kan. Níwọ̀nba, ìgbà tí ó bá ti jẹ́ wípé ìbọ̀sẹ̀ náà ó dá abo bo ẹsẹ̀ mi kúrò níbí òtútù àti ìdọ̀tí, èyí ti tẹ́ mi lọ́rùn tó. Kò sí ìbọ̀sẹ̀ tí èmi kò le wọ̀, èyí tí ó bá ti wà ní àrọ̀wọ́tò mi tí apá mi sì ti ká a ní nína titi owó kò ti dára fún mi tó.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti má a pa ohun ọ̀ṣọ́ sára nítorí wípé a má a jẹ́ kí òórùn dídùn kí yóò ti ara ènìyàn jáde. Ó sì jẹ́ ọ̀nà kan tó jẹ́ wípé eyán fímọ́ yanfa ńda tí ìyàn fímọ́ lúwò dáradára àti rùn dáradára ní àdúgbò. Bí ènìyàn bá wẹ̀tàn ó gbọ́dọ̀ lo ohun ọ̀ṣọ́ sára kí ìmúra rẹ̀ kí ó ba lè pé dáadáa.

Oríṣìíríṣìí ọ̀nà ni mo lè gbà ṣe ìpolówó. Ọ̀nà àkọ́kọ́ ni wípé kí n lọ sí orí ẹ̀rọ mọ̀hunmáwòrán láti sanwó fún wọn láti ṣe ìpolówó ọjà. Èyí jẹ́ ọ̀nà tí ó fẹjú tí sì máa ń jẹ́ kí àwọn ènìyàn gbọ́ dáadáa nípa ọjà tí mo bá fẹ́ tà tàbí tí mò ń ṣe ìpolówó rẹ̀. Ọ̀nà kejì tí mo tún máa ń gbà ṣe ìpolówó, ọ̀un nà náà ni wípé kí n ṣe ní ọ̀rọ̀ ẹnu fún àwọn alájọgbé tàbí àwọn ènìyàn tí ó bá sún mọ̀ mí. Ọ̀nà méjèèjì yìí náà ni ó dára púpọ̀. Ṣùgbọ́n kí èèyàn lọ sí orí mọ̀hunmáwòrán tàbí orí ẹ̀rọ àsọ̀rọ̀-òǹgbésì, ọ̀un náà ni ó jẹ́ èyí tí o fẹjú dáadáa tí sì máa ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ èèyàn kí ó gbọ́ nípa nǹkan tí ènìyàn ń polówó jù lọ.

Bẹ́ẹ̀ni, ní àwọn àsìkò kọ̀ọ̀kan mo máa ń wo ètò ní orí tẹlifísàn. Oríṣiríṣi ètò ni wọ́n máa ń ṣe ní orí tẹlifísàn bí i àwọn ètò tó lè kọ́ ni lọ́gbọ́n tàbí èyí tí ẹ́ wọ́n máa ń fi kọ́ yàn ní nǹkan tí ènìyàn kò mọ̀ tẹ́lẹ̀. Àwọn ètò mìíràn tún wà tó jẹ́ wípé ìròyìn lásán ni wọ́n. Àmá ní tipápá mo fẹ́ràn láti máa wo ètò ní orí tẹlifísàn, ó bá ti jẹ́ wípé ó kọ́ mi ní ọgbọ́n tàbí ẹ̀kọ́ mìíràn.

Bẹ́ẹ̀ni, ní àsìkò mí tí ó bá jẹ́ wípé, à, olùṣètò ẹ̀rọ mi ń ṣe bálabála, mo máa ń pè wọ́n láti bèrè ìrànwọ́ lọ́wọ́ wọn lórí in tí ó yẹ kí ń ṣe. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà wọ́n á sì máa dáhùn. Ní ìgbà mìíràn ìdáhùn wọn kì í mú yán yán, ní ìgbà mìíràn ó sì jẹ́ wípé èmi ni ń ò padà ṣe ètò náà fúnra mi.

Oríṣìíríṣìí ìgbà ni mo máa ń fà. In to ma si ma fa le je orisirisi, sugbon emi ki fa awon nkan olooro tabi nkan to le ba ago ara mi ti o le baje. Àwọn nǹkan tí mo lè fà jẹ́ àwọn nǹkan tí ó bá jẹ́ wípé ó ṣe ara mi lóore tàbí tí ó ṣe ara mi ní àǹfààní. Iru awon nkan wonyi ni emi le faa.

Bí mo bá wà ní inú ìdènà ọkọ̀ tó jẹ́ wípé kò sí ọgbọ́n tí mo lè dà sí, kò sí nǹkan tí ènìyàn fẹ́ ṣe ju pé kí ó ní sùúrù lọ. Bí ènìyàn kò bá ní sùúrù tí ènìyàn sì le, tí ènìyàn lọ tako òfin ìdènà ọkọ̀, olúwa rẹ̀ lè kábàámọ̀ níbí pé kí ó lọ dá ìjàmbá ọkọ̀ sílẹ̀. Nítorí náà kò sí nǹkan tí ènìyàn máa ń ṣe sí ìdènà ọkọ̀ ju kí ènìyàn ní sùúrù lọ.

Oríṣiríṣi orin ni mo fẹ́ràn láti má gbọ́. Àwọn, mo máa ń ṣí wọn sí ìsọ̀rí ìsọ̀rí. Ni àkọ́kọ́ mo fẹ́ràn láti má gbọ́ orin àwọn òyìnbó, mo sì tún fẹ́ràn láti máa gbọ́ orin ìbílẹ̀ ti wa. N o sọ̀rọ̀ nípa orin ìbílẹ̀ wa tí mo fẹ́ràn láti máa gbọ́. Àwọn èyí tí mo fẹ́ràn láti máa gbọ́ náà ni Àpàlà àti Fújì. Mo pàápàá fẹ́ràn fújì. Mo sì fẹ́ràn olórin kan tí wọ́n ń pè ní Adewale Ayuba. Orin rẹ̀ dùn púpọ̀, a sì máa kọ́ni lẹ́kọ̀ọ́.

Mo lè sọ wípé àwòrán ilẹ̀ kíkà kìí ṣe ǹkan tí ó jẹ́ gbajúmọ̀ ní agbègbè ibi tí mò ń gbé. Iwọnba ènìyàn péréte ni ó máa ń ṣe. Iṣẹ́ tí mò ń ṣe kò jọmọ́ kí a máa ka àwòrán ilẹ̀. Bí ó bá jẹ́ wípé iṣẹ́ mi jọmọ́ ni mo lè kẹ́kọ̀ọ́ nípa rẹ̀. Ṣùgbọ́n kì í ṣe ǹkan tí ó wù mí láti máa ṣe. Nítorí ìdí èyí, mo lè sọ wípé n kò mọ̀ bí a ti ń ka àwòrán ilẹ̀

Bí iṣẹ́ àkànṣe bá pọ̀ níwájú mi, ọ̀nà tí ń ó gbà ṣe to rẹ̀ máa jẹ́ ọ̀nà tó fi jẹ́ wípé ń ò le ṣe èyí tó ní ìtumọ̀ púpọ̀ lára gbogbo iṣẹ́ àkànṣe ni. Ọ̀nà àkọ́kọ́ tí mo máa ń gbà ni wípé kí ń kọ́kọ́ ṣe àwọn ètò jẹ́ wípé kò sí àkókò fún wọn. Irú àwọn èyí ni màá kọ́kọ́ ṣe. Lẹ́yìn ìwàgbà náà, ń ó wá ṣe àwọn èyí tó tún ṣe pàtàkì tẹ́le. Nígbà bí mo bá ti ṣe méjèèjì, àwọn itò bá ṣẹ́ku, n o wa bẹ̀rẹ̀ sí ní ṣe wọ́n ní ẹyọkọ̀ọ̀kan.

Bí mo bá ka gbogbo èso tó wà ní agbègbè mi, mo máa ń jẹ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn. Èmi a máa jẹ ọ̀gẹ̀dẹ̀, ó máa mú ọsàn, mo sì máa ń jẹ àà èso dàbínù. Gbogbo àwọn èso wọ̀nyí ló wà ní àrọ̀wọ́tọ̀ mi. Ṣùgbọ́n bí mo bá fẹ́ wo eyi tí mo fẹ́ràn láti máa jẹ jù, mo lè sọ wípé ọsàn, òun ni mo fẹ́ràn láti máa mu jù. Nítorí wípé bí mo bá rí èyí tó pọn dáadáa, a máa dùn ní ẹnu, mo sì fẹ́ràn láti máa mú ú.

Bẹ́ẹ̀ni, mo ní àìsàn ìkórìíra sí àwọn oúnjẹ kan. Àwọn oúnjẹ kan wà tó jẹ́ wípé wọ́n a máa da inú mi láàmú. Irú àwọn oúnjẹ báyìí ni mo ní àìsàn ìkórìíra sí. Àwọn oúnjẹ bíi ẹ̀wà a máa jẹ́ kí inú run mí, tí ó sì máa jẹ́ kí n fẹ́ dáwọ́ tilẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ìdí nìyí tí mo fi ní ìkórìíra sí ẹwà gẹ́gẹ́ bí oúnjẹ. Àwọn oúnjẹ mìíràn wà tó jẹ́ wípé mo kàn ní àìsàn ìkórìíra sí wọn ni wọ́n kì í da mí láàmú. Àwọn oúnjẹ bíi iṣu, n kò fẹ́ràn àwọn oúnjẹ yìí rárá. Bí mo bá jẹ èmi kì í gbádùn wọn. Ìdí nìyí tí èmi fi ní ìkórìíra sí àwọn oúnjẹ yìí.

Bẹ́ẹ̀ni, mo ka ara mi kún ènìyàn tí ó jẹ́ pé mo máa ń ṣe ètò nǹkan. Bí nǹkan bá wà níwájú mi, ọ̀nà tí n ó gbà ṣe tí yóò fi jẹ́ àṣeyọrí, ọ̀un nà ni ó fi máa ń fa tí mo fi máa ń ṣe ètò nǹkan. Bí mo bá ti ní nǹkan pàtó tí mo fẹ́ ṣe yálà ó jẹ́ iṣẹ́ ara mi àbí ó jẹ́ èyí tí wọ́n gbé fún mi, wọn ó ríi wípé mo gé sí ìsọ̀rí ìsọ̀rí àti ìpele nípele tó fi jẹ́ wípé wọn ó mọ̀ tẹ̀lé ní ìkọ̀ọ̀kan tó fi jẹ́ wípé yóò lè rọrùn fún mi láti ṣe.

Oríṣiríṣi oúnjẹ ni mo mọ̀ bí a ti ṣe dáadáa ṣùgbọ́n èyí tí mo fẹ́ràn láti máa ṣe owó náà ni oúnjẹ ìrẹsì. Oúnjẹ ìrẹsì jẹ́ oúnjẹ òyìnbó ṣùgbọ́n tí àwọn adúláwọ̀ ti gbà gẹ́gẹ́ bíi oúnjẹ tíwọn ó sì jẹ oúnjẹ tí gbogbo ayé máa ń jẹ. Mo fẹ́ràn láti máa ṣe ìrẹsì nítorí pé ó rọrùn láti ṣe, kì í dani láàmú, bẹ́ẹ̀ ni kì í nini lára láti ṣe àti wípé ó tún wá rọrùn gán láti ṣe. Ìdí nìyí tí mo fi fẹ́ràn láti máa ṣe ìrẹsì.

Èmi jẹ́ ẹnì kan tó jẹ́ wípé mo fẹ́ràn láti máa wọ aṣọ tí ó dára lára, ṣùgbọ́n kì í ṣe wípé mo ní àṣàyàn sí oríṣi aṣọ kan tí àwọn kan pàtó bá ṣe. Níwọ̀n gba ìgbà tí aṣọ bá ti dára tí ó rẹwà tí ó sì dùn ri máa yàn. Irú àwọn aṣọ báyìí ni mo fẹ́ràn láti máa wọ. Ẹlẹ́èkejì ni pé aṣọ tí ó bá buyì kún ènìyàn mo fẹ́ràn láti máa wọ irú aṣọ wọ̀nyí náà sì kejì.

Ìwé kíkà jẹ́ ara ǹkan tí mo yàn láàyò tí mo sì máa ń ṣe ní àsìkò ìgbà tí ọwọ́ mi bá dilẹ̀ tí n kò ṣe nǹkan kan. Bí mo bá ka ìwé, a máa fún mi ní ìmọ̀ lórí ǹkan tí n kò mọ̀ tẹ́lẹ̀, a sì máa ń jẹ́ kí orí mi pé kí ara mi sì yá gágá sí i. Nítorí náà, mo fẹ́ràn láti máa ka ìwé. Àwọn nkòwe tí mo fẹ́ràn lára wọ́n jẹ́ àwọn ènìyàn bí i Ben Carson àti Richard Wright.

Bí ó bá ṣẹlẹ̀ wípé mo fẹ́ fún ènìyàn ní ẹ̀bùn, mo máa ń kọ́kọ́ wo irú ènìyàn tí wọ́n jẹ́, èyí a máa ràn mí lọ́wọ́ láti mọ irú ẹ̀bùn tí n óò fún wọn. Ṣùgbọ́n ẹ̀bùn tí èmi fẹ́ràn láti máa fún ènìyàn jù ni wípé, ẹ̀bùn tó bá jẹ́ wípé ó tàn ìṣòro kan tàbí tí yóò ṣe ìrànwọ́ fún ẹni tí mo fún ní àsìkò náà. Bí wọ́n ò bá fún yẹn ní ẹ̀bùn, wọ́n ó ti ṣàkíyèsí irú ìṣòro tí ẹni náà lè máa là kọjá. Àbí tó bá jẹ́ wípé ẹni náà nílò ìrànwọ́ kan pàtó, wọ́n ó wà wá ẹ̀bùn tó jẹ́ wípé ó lè tàn ìṣòro náà tàbí tí ó jẹ́ wípé ó lè ran ẹni náà lọ́wọ́ láti yanju nǹkan tí ó ń là kọjá lọ́wọ́.

A ti rí ìpèsè àwọn ohun èlò jẹ́ ǹkan tí kò ní mí lárà rara, ṣùgbọ́n ó níṣe pẹ̀lú ohun èlò tí mo bá fẹ́ fi ipe ìpèsè náà ṣe. Tóbá jẹ́ ǹkan bí ǹkan tí mo fẹ́ lò nínú ilé ni, àwọn ǹkan wọ̀nyí wà nítòsí mi tí mo lè rà wọ́n ní ọjà tí ó wà nítòsí mi. Ẹnu pé kí ǹkan bọ́ sí ẹ̀yìnkùlé tàbí tòsí ilé mi kí n rà wọ́n ní ọjà ni.

Bí mo bá mu ohun mímu, lílo ọ̀pá ìfámúrá jẹ́ nǹkan tí mo lè gbéyèwò. Tóbá jẹ́ wípé ìta ni mo wà, mo lè lo ọ̀pá ìfámúrá, ṣùgbọ́n tóbá jẹ́ wípé nǹkan tí mo mu nínú ilé ara mi ni, èmi kì í lo ọ̀pá ìfámúrá. Tí mo bá sì tùn wà ní ìta, tóbá jẹ́ wípé nǹkan tí mo fi ń mu nǹkan, ó jẹ́ nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn máa ń gbé ẹnu sí, mo máa lo ọ̀pá ìfámúrá ní àsìkò yìí náà.

Bí mo bá wò bó yá WiFi mi yára tó, mo lè sọ wípé ó yára tó, mo sì le sọ wípé kò tàn yára tó. Nítorí pé àwọn àsìkò kan wà tó jẹ́ wí pé WiFi yìí kì í yára, àwọn àsìkò kan wà tó sì jẹ́ wípé ó máa ń yára. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó máa yára. Àwọn àsìkò tí kì í yára, ohun náà ni ọwọ́ àárọ̀ nìkan, bí i ago mẹ́wàá sí ago kan ọ̀sán kì í yára ní àsìkò yìí. Ṣùgbọ́n tí ó bá di òru tí kò sí ẹ̀rù púpọ̀ lórí WiFi yìí, a máa yára gidi gan ní àsìkò yìí.

Nínú gbogbo ohun tí mo máa ń gbọ́ lórí ẹ̀rọ ayélujára podcast jẹ́ èyí tí èmi kò fẹ́ràn rárá tí èmi kì í sì gbọ́. Nítorí pé ní àkọ́kọ́ èmi kò mọ̀, èmi kò rí ìwúlò kankan nínú podcast. Ni ojú temi kò yàtọ̀ sí nǹkan tí èèyàn le gbọ́ lórí rédíò. Bí mo bá sì fẹ́ gbọ́ nǹkan lórí ẹ̀rọ ayélujára, ó tẹ́ mi lọ́rùn kí n wò ó ní fídíò ju kí nǹkan máa fi etí gbọ́ lọ. Torí nǹkan tí mo bá fi ojú rí tí mo sì gbọ́ tí wọ́n ń sọ̀rọ̀ nípa, a máa rọrùn fún mi láti yé mi, a sì máa rọrùn fún mi láti kọ́ ẹ̀kọ́ níbẹ̀ ju nǹkan tí mò kan ń fi etí gbọ́ nìkan lọ.

Nínú gbogbo ìmọ̀ tuntun tó wà níta lóde òní, èyí tí ó wù mí lọ́kàn láti kọ́ ohùn náà ni bí a ti ṣe tẹ gítà. Gẹ́gẹ́ bí ẹnìkan tó jẹ́ wípé mo fẹ́ràn orin tó sì wù mí lọ́jọ́ iwájú láti ní àkọsílẹ̀ orin kan bí tí ìwú kò kéré mọ́, ó wù mí láti mọ bí a ti ṣe tẹ gítà. Èyí yóò ràn mí lọ́wọ́ láti lè jẹ́ ara eré orin kan bó ti lè wù kó jẹ́ ó kéré tó.

Bí mo bá wo orí fóònù mi, àwọn áàpù tí mo máa ń lò jù, ó bẹ̀rẹ̀ láti orí èyí tí a ń pè ní WhatsApp tí mo fi máa ń bá àwọn ọ̀rẹ́ àti ojúlùmọ̀ mi tí mo fi máa ń bá wọn sọ̀rọ̀. Ẹ̀lẹ́ẹ̀kejì náà ni X tí olóyìnbó tí wọ́n tún ń pè ní Twitter. Èyí ni mo mọ fi ń ka ìròyìn tí mo sì máa ń fi tètè mọ nǹkan tí ó bá ń ṣẹlẹ̀ ní ile ayé ní yàjoyàjo. Èyí mìíràn tí mo tún máa ń lò òun náà ni Google tí mo fi máa ń wá àwọn nǹkan tí n kò bá mọ̀ tẹ́lẹ̀

Mo jẹ́ ẹnìkan tó jẹ́ wípé mo fẹ́ràn oge gidi gan. Bí mo bá sì wẹ̀ tán tí n kò bá ti para níṣe, yóò dà níṣe ni yóò dàbí ìgbà wípé n kò wẹ̀ rárá. Bí ènìyàn bá wẹ̀ tí kò fi ìpara sára, níṣe ni ara ènìyàn yóò mọ́ funfun. Láti dẹ́kun èyí, mo jẹ́ ẹnìkan tó jẹ́ wípé bí mo bá wẹ̀ tán, mo máa ń fi ìpara pa ara. Èyí yóò dẹ́kun kí ara máa funfun, yóò sì jẹ́ kí ó hàn lára mi wípé mo wẹ̀

Bí mo bá ní ìṣòro pẹ̀lú ẹ̀rọ ayárabíàṣá, ọgbọ́n àkọ́kọ́ tí mo máa ń yẹ̀wò ni wípé ṣe ó jẹ́ ǹkan tí ó kéré àbí ó jẹ́ ǹkan tí ó wúwo. Tóbá jẹ́ ǹkan tí ó kéré tó jẹ́ wípé mo lè yanjú rẹ̀, màá gbé yanjú àti yanjú rẹ̀ fúnra mi. Ṣùgbọ́n tó bá jẹ́ pé èyí tí ó wúwo tí ń kò lè yanjú rẹ̀ ni, n ó gbe lọ sí ọ̀dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí wọ́n mọ̀ nípa rẹ̀. Àwọn ni yóò bá mi wò tí wọ́n yóò sì bá mi ṣe ètò tí ó tọ́ fún láti yanjú rẹ̀.

Kò sí ìdí tó fi mú mi tí ó fi wá ṣẹlẹ̀ yí pé n ó wà má na ara mi. Gẹ́gẹ́ bí àgbàlagbà kò sí n tó fẹ́ mú mi na ara mi. Àwọn ènìyàn mi a má na ara wọn tí wọ́n bá ṣe àṣìṣe ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tí ó ní ọgbọ́n lórí bí mo bá ṣe àṣìṣe, ohun tí n ó ṣe ni wípé ń ó wò ohun tó mú mi ṣe àṣìṣe, ń ó sì wò ẹ̀kọ́ tí mo le rí kọ́ níbẹ̀. Ẹ̀kọ́ tí mo bá rí kọ́ níbẹ̀ òní ń ó mú lọ sí ọjọ́ iwájú láti rí i pé n kò ṣe àṣìṣe mọ. Èyí wúlò fún mi ju kí n má na ara mi lọ. Nítorí ìdí èyí èmi kì í na ara mi.

Ojú òpó ayélujára tó wà ní orílẹ̀ èdè tí èmi ń gbé ó tó mẹ́rin, àwọn èyi tò sì ṣe gbajúmọ̀ n bẹ̀ ó tó mẹ́ta. Orí mẹ́tẹ̀ẹ̀ta náà ni mo wà, láti orí MTN sí orí Glo sí orí Airtel. Èyí tí ó bá yára jù ní àsìkò kan, ọ̀un naà ni mo máa ń lò tí mo bá fẹ́ wọ orí ẹ̀rọ ayélujára. Nítorí idí ẹ̀yí, mẹ́tẹ̀ẹ̀ta ọ̀un naà ni mo ní.

Mo lè sọ wí pé mo ti gun alùpùpù rí ṣùgbọ́n alùpùpù tí mo gùn kìí ṣe èmi ni mo ní wón gbé mi ni. Nítorí náà ọ̀nà méjì ni ìdáhùn yìí pín sí. N kò tíì gun alùpùpù rí gẹ́gẹ́ bí ẹni tí ó ni alùpùpù ṣùgbọ́n mo ti gun alùpùpù rí gẹ́gẹ́ bí ẹni tí wọ́n gbé ní alùpùpù. Mo máa gun alùpùpù tí ó bá jẹ́ wí pé ibi tí mò ń lọ mo fẹ́ tètè dé bẹ́ẹ̀ tí ń kò sì fẹ́ pẹ́

Kò sí ibi tí èmi kò ti lè ra nǹkan. Ibi tí óun ti ra nǹkan ó ní ṣe pẹ̀lú ibi tí ó bá wà. Tóbá jẹ́ ǹkan pẹpẹ̀pẹ̀ tí mo fẹ́ sáré lò nínú ilé ni, èmi lè bọ́ sí ọjà tí ó wà ní tòsí mi kí n ra ǹkan tí mo fẹ́ rà níbẹ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé mo fẹ́ ra àwọn ǹkan bí i aa ẹ̀rọ ayélujára tàbí fóònù tàbí ǹkan tí ó ṣe pàtàkì tó wúwo ni, mo máa ń rà á ní orí Íńtánẹ́ẹ̀tì ní ìgbà mìíràn.